Bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni pé mi ò kí ń ṣe púpọ̀ ju. Tó bá ti jẹ́ ọjọ́ ìbí mi mo ma lọ ṣe àkàrà òyìnbó, ma wá gbé lọ sí ibi iṣẹ́ mi ní ibi tí mo wà, tó jẹ́ onda supafaiso mi, gbogbo àwa tí a wà níbẹ̀ a ó gé àkàrà òyìnbó, a ó dẹ̀ jẹ a ti ṣe ọjọ́ ìbí nìyẹn.